Bí a ṣe ń tọ́jú oúnjẹ kí oúnjẹ lè pẹ́. A ní oríṣiríṣi ọ̀nà bí a ṣe le ṣe ìtọ́jú oúnjẹ wa èyí tí àwọn olóyinbo ń pè ní preservation. Ni ọ̀pọ̀ ìgbà, a ní bí a ṣe lè pa oúnjẹ mọ́ ní ọ̀nà ayé àtijọ́ àti bí a ṣe lè pa oúnjẹ mọ́ ní ayé òde òní. Ni ayé àtijọ́, oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń lò láti fi pa oúnjẹ mọ́. Àkọ́kọ́ náà ni nípa ká fi iyọ̀ sí oúnjẹ, àpẹẹrẹ irú. Tí a bá fi iyọ̀ fi pa irú mọ́, ó máa ń fà kí ó pẹ́ dáadáa, kí àwọn ìdin kí wọ́n má wọ inú rẹ̀ kí ó má bá di ohun tí a ni lè lò mọ́. So nípa fífi iyọ̀ sínú oúnjẹ, ó máa ń jẹ́ kí oúnjẹ pẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni yíyan. Fún àpẹẹrẹ ẹja, ẹran, a lè yán, tí a bá yán lórí iná tí a yán tó gbẹ, ó máa ń jẹ́ kí ó pẹ́ kí ó sì ṣe jẹ fún ọjọ́ pípẹ́ láìṣẹ́ pé ó di ibàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ni wíwé oúnjẹ mọ́ inú aṣọ. Ó jẹ́ ọ̀nà kan tí wọ́n máa ń lò ní ayé àtijọ́ láti fi pa oúnjẹ mọ́ kí ó lè pẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin náà, wọ́n sì tún máa ń lo ewé. Àwọn ewé fún àpẹẹrẹ bí ewé ọ̀gẹ̀dẹ̀. Wọ́n máa ń fi ewé ọ̀gẹ̀dẹ̀ náà pa oúnjẹ mọ́ ní ayé àtijọ́ kí ó bá lè pẹ́ dáadáa. Ṣùgbọ́n ní ayé òde òní, bí a ṣe ń pa oúnjẹ mọ́, èyí tí ó jẹ́ èyí tó wọ́pọ̀ jù, òun ni ẹ̀rọ amúǹkan tutù èyí tí à ń pè ní fridge. Èyií ni ohun tí à ń lò jù lọ ní ayé òde òní. Oúnjẹ tí a bá ti sè, tí bóyá a kò lè jẹ tán ní ọjọ́ kan náà, tàbí a kàn fẹ́ pa á mọ́ di bí ọjọ́ kejì, kó dà ẹlòmíì a máa pa oúnjẹ mọ́ sínú ẹ̀rọ amúǹkan tutù yìí fún ọ̀sẹ̀ kan àbí oṣù kan. Ó dà lórí irú oúnjẹ tí a fẹ́ pa mọ́. Ẹlẹ́ẹ̀kejì èyí tí a sì lè lò láti fi pa oúnjẹ mọ́ kí oúnjẹ lè pẹ́, òun ni ẹ̀rọ tí a máa ń fi tún ǹkan gbékaná ní ayé òde òní, èyí tí à ń pè ní warmer. Eléyìí ó jẹ́ nǹkan tí a tún máa ń lò. Ní ayé òde òní, a tún máa ń lo àwọn àpamọ́ flask láti fi tọ́jú oúnjẹ sí. Àwọn eléyi, wọ́n lè pa oúnjẹ mọ́ fún bí ọjọ́ kan sí bí wákàtí méjìlá júbẹ́ lọ. So èyí ni àwọn ibi tí, àwọn ohun tí à ń lò ní ayé òde òní láti fi pa oúnjẹ mọ́ kí oúnjẹ kó lè pẹ́ kó sì lè tún ṣe é tún jẹ.

Bẹ́ẹ̀ ni o, kíkọ́ nípa ìṣàkóso owó ní ilé àwọn ẹ̀kọ́, ó ṣe pàtàkì. Ó jẹ́ ohun tí a ko gbudọ́ fi ọ̀wọ̀ ro sẹ́yìn. Kódà mo nígbàgbọ́ wípé nínú èrò mi, èmi gbàgbọ́ wípé láti ìgbà tí ọmọ bá ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ká sọ pé kíláàsì kẹ́rin sí ìkarun, tí ọmọ náà ti gbọ́n dáadáa ni ó yẹ ká ti fi, eh, ẹ̀kọ́ bí a ṣe ń ṣàkóso owó, bí a ṣe ń tọ́jú owó, bí a ṣe ń ṣọ́ owó ná. Ni ó yẹ ká ti máa fi àwọn ẹ̀kọ́ yìí kọ́ àwọn ọmọ láti kékeré. Ní èrò tèmi, àti pé ní àwọn ilé ẹ̀kọ́ wa lápapọ̀, ó ṣe kókó, ó ṣe pàtàkì láti máa fi ẹ̀kọ́ yìí kọ́ àwọ́n ọmọ láti ilé. Àwọn ọmọ tó wà ní ilé, ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ ní kíláàsì kẹrin sí ìkarun, wọ́n kò tí ì kéré ju láti bẹ̀rẹ̀ sí ní mọ ìṣàkóso owó. Wọ́n gbudọ̀ mọ̀ pé owó jẹ́ ohun tó ní yì. So, eeyan gbudọ̀ ṣe pẹ̀lú, eh, ohun kan iyì ni. So láti ọjọ́ orí, ká sọ pé bí ọjọ́ orí ọmọ tobá ti pé ọmọ ọdún mẹ́jọ tàbí tí ọmọ náà bá ṣe ń pé ọmọ ọdún mẹ́wàá, ni o yẹ ká ti máa fi àwọn ẹ̀kọ́ bí a ṣe ń ṣàkóso owó yìí ká máa ti fi yé wọn. Bí àpẹẹrẹ, kí a máa kọ́ ní ohun tí àwọn Yorùbá ń pè ní kóló, kọ́ni kólo kékeré kan tí wọ́n yóò máa fi owó, tí wọ́n máa fi owó pamọ́ sí ní díẹ̀ díẹ̀. Mo ní àpẹẹrẹ kan ná. Mo ti rí ẹnìkan rí nípasẹ̀ bó ṣe ń kọ́ àwọn ọmọ rẹ̀ ní ìṣàkóso owó. Yóò ran wọ́n níṣẹ́ láti ṣe àwọn iṣẹ́ ilé. Bí i kan gbálẹ̀, kan fo abọ́, kan fọ̀ ṣọ. Yóò sì fún wọ́n ní ìwọ̀nba owó kéékèèké láti fi ṣe bí ìwúrí fún wọn. Ó sọ wípé èyí jẹ́ ọ̀nà láti lè fi kọ́ àwọn ọmọ náà pé ẹni tó bá ṣiṣẹ́ ni yóò rí owó gbà. Ẹni tí ò bá ṣiṣẹ́ kò lè rí owó gbà. Èmi nínú èrò mi, mo lérò pé èyí jẹ́ ohun tó, tó jọjú láti fi lé ọmọ lọ́wọ́ láti kékeré láti mọ̀ pé kò sí bí èèyàn ṣe lè rí owó tí èèyàn ò bá ṣiṣẹ́. Àwọn ẹ̀kọ́ kéékèèké kéékèèké nípa owó tí à ń pè ní àwọn real life lessons nípa owó yìí ó ṣe pàtàkì kí èèyàn tètè fi lé àwọn ọmọ lọ́wọ́. Kí àwọn ọmọ náà kí wọ́n lè mọ̀ pé owó i ṣe ń tí èèyàn ń fi ọwọ́ yẹpẹrẹ mú. Owó jẹ́ ohun tó ní iyì. Ẹni tó bá sì fẹ́ ní owó, ó gbudọ̀ mọ̀ bí a ṣe ń tọ́jú rẹ̀ àti bí a ṣe ń gba owó sọ́wọ́ pẹ̀lú ṣíṣe iṣẹ́ tó ní iyì náà.

Ní èrò mí, ohun tó ṣe pàtàkì jù nínú ayé, ò n ní kí èèyàn tí wá ní àlàáfíà pípé, kí eeyan ní àlàáfíà ara tó pé. Nítorí pé ní orílẹ̀ èdè mi, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn, bí ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn. Gbajúgbajà ìlú mọ̀ọ́ká òṣèré kan wọn jáde láyé nípa àìsàn jẹjẹrẹ cancer. Èyí jẹ́ ikú ohun ikú òṣèré yìí ó jẹ́ èyí tò mi orílẹ̀ èdè Nàìjíríà. Òmi ìlú náà títíti tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì, ó níra láti gbàgbọ́. Ó ṣòro gan láti gbàgbọ́ pé ìrú èèyàn bẹ́ẹ́ lè kú ikú òjìji báyẹn. Nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn mọ̀lẹ́bí wọn sì ti fẹi ránṣẹ́ tí wọ́n sàlàyé nípa, a rí pe wọ́n ni, ki wọn to pàdánù ẹmi wọn, àwọn mọ̀lẹ́bí wọn ti ké gbàjarè síta láti ṣàlàyé wípé ara baba yín o ya pé ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa pé kì ń ṣe ọ̀rọ̀ owó pe kì ń ṣe pé owó ló jẹ́ ìṣòro. Owó àti ìtọ́jú wọ́n wà, ṣùgbọ́n ara wọn, ó dà pé àìsàn náà ti jẹ wọ́n nínú ara wọn tó jẹ́ wípé kò sí bí wọ́n ṣe máa àwọn ìtọ́jú tó ń fún wọn, wọn kò gbọ́ ìtọ́jú náà mọ̀. Èyí jẹ́ kí ó yé mi wípé ní ọ̀pọ̀ ìgbà, owó tí èèyàn bá ní owó lọ́wọ́ tí kò ní àlàáfíà ara, owó náà kò, kò ní ìtumọ̀. Owó náà ò ní ìtumọ̀. Ǹkan tó ní ìtumọ̀ jù láyé ni kí èèyàn ní àlàáfíà ara. Ṣùgbọ́n bákan méjì náà sì ni ọ̀rọ̀ ìṣíwá jẹ́. Bí èèyàn bá ní àlàáfíà ara tó dá pé tí ǹkankan ò ṣe, tí ò si tun wá rí owó láti lo ilé ayé rẹ̀, eyun náà ó dáa rárá. Fún ẹ̀mí, mo lérò pé méjèèjì ló ṣe pàtàkì. Ìkan kò ṣe pàtàkì ju ìkan lọ. Owó àti àlàáfíà ara ló jẹ́ ohun méjì pàtó tó ṣe pàtàkì jù tí èèyàn gbọdọ̀ ní ní ayé yìí. Bí a bá ṣe ní àlàáfíà ara t'ára wá pé bẹ́ẹ̀ náà ni owó ṣe pàtàkì kí èèyàn ní owó láti fi gbé ìgbé ayé. Nítorí ìdí èyí, mi ò kí ń lè mú ẹyọ kan nínú méjèèjì. Mo ní ìgbàgbọ́ wípé méjèèjì jẹ́ iwájú àtẹ̀yìn. Bí iwájú ò bá sí, ẹ̀yin ò lè sí. Bí ẹ̀yin náà ò bá sí, iwájú náà ò lè sí. Méjèèjì jẹ́ ohun tó ṣe pàtàkì tí a kò sì lè fi, a ò lè fi ìkan lẹ̀ ká fà kan lọ́wọ́. A lè fi àlàáfíà ara lẹ̀ ká fà owó lọ́wọ́. A ò sì lè fá, a ò sì lè fi owó lẹ̀ ká wá mú àlàáfíà ara lọ́wọ́. Méjèèjì ni ó ṣe pàtàkì tí èèyàn gbọdọ̀ ní jùlọ nínú ayé ní èrò temi.